Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ ní kéderé àti ní ìbáṣepọ̀ dáadáa. A máa ń bá ara wa sọ̀rọ̀ kí a tó san owó tàbí ká pín dọ́gba. Bí ẹnìkan bá san jù, a máa ń dáa padà lẹ́yìn. Kókó ni ìtẹ́lọ́rùn, ìbọ̀wọ̀ àti kí ìbáṣepọ̀ má bàjẹ́